Ah! Bẹ́ẹ̀ni o, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú omi rí. À, ìgbà tí mo dè rìn pẹ̀lú ọkọ̀ ojú omi yẹn, kì í ṣe ǹkan tí mo ṣàdúrà kí n tún ṣe ní o, torí ló ni gan tí mo bá rí ọkọ̀ ojú omi. Ti i ba ṣe pé ibi tí mò ń lọ kò dẹ̀ sí bí má ṣe lọ ibẹ̀ àfi tí n bá gun ọkọ̀ ojú omi yẹn, òní mo lè ní mo máa gun wọ̀, ṣùgbọ́n bá yẹn just bá yẹn kí ni gun ọkọ̀ ojú omi? Ah! Mi ò dẹ̀ ní gun mọ́ o. Ọjọ́ tí mo, láti ọjọ́ tí mo ti gún, là yà mí já. Ìgbà tí mo gun ọkọ̀ ojú omi kẹ́yìn, ah! Àyà mí já dáadáa o. So mi ò dẹ̀ ní gun mọ́. Kì í ṣe ǹkan tí mo rò pé mo lè gun, mo lè gun rí, mo, mo lè gun gan an ni. Mi ò dẹ̀ ní gun mọ́ o. Mi ò dè fẹ́ràn kí n má gun.

Oúnjẹ tí mo dẹ̀ mọ bí wọ́n ti máa ń ṣe dáadáa ni, mo dẹ̀ mọ bí wọ́n ti máa ń ṣe ìrẹsì àtẹ wà, àsepò ìrẹsì àti ẹwà elépo pẹ̀lú ẹja. Mo dẹ̀ mọ oúnjẹ yẹn ṣe dáadáa. Ànígbọ̀n, tógbà tí mo fi mọ oúnjẹ yẹn ṣe dáadáa ni mo dẹ̀ fẹ́ràn oúnjẹ náà. Mo fẹ́ràn oúnjẹ náà gidi. Ìtọ́fa tí mo fi kọ oúnjẹ náà ni, oúnjẹ tí mo mọ ṣe dáadáa nìyẹn, ìrẹsì àsepò, àsepò ìrẹsì àtẹ wà elépo pẹ̀lú ẹja. Ọ́! Oúnjẹ yẹn ó dẹ́ dùn dáadáa torí níbi tí àtẹ wà yìí gan, kaluku dẹ̀ fẹ́ràn oúnjẹ yẹn kò dẹ́ ṣé ẹni tó máa ní kò dẹ̀ fẹ́ràn oúnjẹ yẹn torí oúnjẹ tó dùn tó dá dáadáa ni. Mo máa ń gbádùn oúnjẹ yẹn dáadáa.

Bí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ni pé mo máa ń pe àwọn ọ̀rẹ́ tí wọ́n jẹ́ wà pẹ̀lú mi ni. Kì í ṣe kalukú ni mo máa ń pé, but mo máa ń bé àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé wọ́n jẹ́ wà tímọ́tímọ́ pẹ̀lú mi. Àwọn ni mo máa ń ṣe, àjọyọ̀ yii pelú wọn, àjọyọ̀ ọjọ́ ìbí pẹ̀lú wọn. Mi ò dẹ́ fẹ́ràn káwon èyàn pọ̀. Àwọn ènìyàn tí mo bá dé pọ̀n dáadáa, àwọn ni mo máa ń gbé. Tó bá ti bi bí i àwọn ọ̀rẹ́ mi mẹ́rin sí márùn ún bá i ó ti tó. Torí mi ò dẹ́ bẹ́, mi ò dẹ́ fẹ́ràn k’áwọn èèyàn pọ̀ dáadáa. Kì í ṣe nǹkan tí mo fẹ́, mi ò dẹ́ láìki ìrò dáadáa. Ìgbà míì gan èmi nìkan ni mo ń ṣẹ̀ mọ́ ń ṣe àjọyọ̀ yẹn. Emi nìkan mo máa ń ṣe nǹkan mi.

Ah! Èmi mo dẹ̀ ga dáadáa o. Mo dẹ̀ ga gan-an ni. Torí mo ga tó bí six three ni. Àwọn obìnrin wọ́n dẹ̀ like mi. Àwọn èèyàn máa ń sọ̀rọ̀ gan nípa gíga mi. Pé wọ́n dẹ̀ fẹ́ràn gíga mi. So, èmi mo dẹ̀ ga dáadáa, mo jẹ̀ ga gan-an ni. Mo ga tó, mo, mo ga, mo, mo sígbonlẹ̀ ni. Mo dẹ̀ ga dáadáa, àwọn èèyàn fẹ́ràn gíga mi o. Àwọn èèyàn kò dẹ̀ kí n ṣeré bẹ̀lú gíga mi rárá. Àwọn èèyàn fẹ́ràn gíga mi gan-an ni. Torí mo jẹ̀ ga dáadáa. Mo ga tó, mo jẹ̀ ga, mo síbọ̀lẹ̀ ni. Omo tó ga dáadáa lémi o. Mo jẹ̀ ga gan-an ni. Mo ga dáadáa. So, gíga tí mo ga tó nìyẹn, mo ga tó six three ni.

Àbí ó ṣe máa ń gbà wó àwọn ènìyàn ni pé, mi ò ṣe kí ń gba báyẹn náà. Tí èèyàn bá ti fẹ́ kí ń ra nǹkan fún wọn ni mo máa ń gba owó wọn. Ìgbà mi, mo máa, mi ò dẹ̀ kí ń gba owó, ó di tí mo bá gba, tí mo bá gbé nǹkan yẹn wá ni mo máa gba owó mi. Àwon ẹlòmíràn tó jẹ́ wípé wọn dẹ̀ fẹ́ràn tí mo bá ra nǹkan fún wọn kí wọ́n fún mi lówó mi. Irú àwọn èèyàn yẹn mi ò dẹ̀ kí ń ra nǹkan fún wọn ó di tí wọ́n bá fún mi lówó. But gbogbo ẹni tó jẹ́ tí mo bá mọ̀ pe tí mo bá ra nǹkan wọ́n máa fún mi lówó mi tí mo bá kó wá fún wọn. Irú wọn mo máa ń ra nǹkan fún wọn, mi ò dẹ̀ kí ń ṣe bẹ́ẹ̀ lu u, nǹkan rírà fún irú àwọn yẹn. So bó ṣe wà fún mi nìyẹn. Kì í ṣe kálukú ni mo máa ń gba owó lówó ẹ̀. Tí mo bá ti mọ̀ pé o ò dẹ̀ ní problem dáadáa and o ò dẹ̀ ní nǹkan, mo máa gba fún ẹ tí mo bá ti gbé wá o kó fún mi lówó mi.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà lórí máa ń fọ́ mi. Gbogbo tó rí bá ti fẹ́ fọ́ mi báyìí, bóyá ìgbà yẹn mi ò dẹ̀ jóún jẹ àárọ̀ ni. Tí mi ò bá dẹ̀ jóún jẹ àárọ̀ báyìí, tò ọjọ́ yẹn orí máa fọ́ mi torí mo jẹ̀ ní, mo jẹ̀ ní òògùn orí fífọ́ ní yàrá mi. Torí mo ti mọ̀ pé tí mi ò bá ti jóún jẹ àárọ̀ dáadáa, àbí tí mo bá ti jẹ́ kí ebi bá mi, so ó máa ń fún mi ní orí fífọ́. So bó ṣe wà níyẹn. Ìgbà mí orí máa ń fọ́ mi, ìgbà mí orí kò lè kí ń fọ́ mi. So orí kò lè fọ́ mi dáadáa ju ti gbogbo ìgbà ni. Ìgbà tó rí máa ń fọ́ mi nìkan ni pé tí mi ò bá ti jóún jẹ àárọ̀ tí mo bá jáde báyìí tò ọjọ́ yẹn orí máa ń fọ́ mi.